Ṣé o ní, ṣe o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn eré ìdárayá lórísìírísìí. Fún ìdí èyí, mo ti fi orúkọ sílẹ̀ ní àwọn ilé ìdárayá àti ibi tí mo ti le máa gbé irin dáadáa kí n lè ní ara tó tóbi sí i. Bẹ́ẹ̀ni, mo ti fi orúkọ sílẹ̀ ní àwọn ibi bẹ yẹn, kí n lè ní ara tó tóbi sí i. Fún ìdí èyí, mo ní orúkọ, mo ti fi orúkọ sílẹ̀ sí ilé ìdárayá.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná lọ títí kí n tó fi sílẹ̀, torí pé mo mọ̀ pé ó léwu kí fóònù má a gbóná. Torí ẹ ni mi ò ṣe kí ń jẹ́ kí fóònù mi gbóná, torí tí bá ti ríi pé ó ti fẹ́ má a gbóná díẹ̀ díẹ̀, mà á fi lẹ̀ kó lè ba tutù díẹ̀ kó má ba gbóná. Torí pé tó bá gbóná ìgbà mìíràn, ó máa ń ba fóònù jẹ. Torí ẹ ni mi ò ṣe kí ń jẹ́ kí fóònù mi má a gbóná tí n tó gbe sílẹ̀. Tí n bá dẹ́ rí pé ó tún ń gbóná jù gan nìgbà mìíràn, mo máa di di fílẹ̀ to jẹ pé mi ò ní kí nǹkan tó máa jẹ́ kí bátìrì rẹ̀ ko gbéra, mi ò ní lò ó kó má ba gbóná bí bátìrì rẹ bá ṣe ń gbéra sí.

Kí ni o má ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Alákọ̀kọ́ náà oríṣìíríṣìí ǹkan ni mo fẹ́ràn láti má a gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, àmọ́ ó má a yàtọ̀ síra torí kì í ṣe gbogbo ìgbà ni mo má a fẹ́rà láti má a gbọ́ ǹkan náà. Ìgbà mìíràn mo lè fẹ́ pé mo fẹ́ gbọ́ bí àwọn ǹkan tó ń lọ ní àgbáyé, mo máa yi sórí asọ̀rọ̀mágbèsì. Ìgbà mí dẹ̀tún ni, má a ó lè jẹ́ orin lásán, mà á kọ́ máa gbọ́. Tí àmọ́ kò fẹ́ máa gbọ́ orin yẹn kí n máa fi gbádùn ara mi lọ sí ibi tí mo ń lọ. Ìgbà mí mo lè play, mo lè kí orin sí bí kí n máa gbọ́ orin. Ìgbà mìíràn mo lè máa ń gbọ́ asọ̀rọ̀mágbèsì.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoójúmọ́? A, mi ò lè ka oyè ìgbà tí mo máa ń lo fóònù mi lójoójúmọ́, torí fóònù mi jẹ́ ohun pàtàkì kan tí mo máa ń lò níbi iṣẹ́, nílé, níbikíbi tí mo bá n lọ. Fóònù mi jẹ́ ǹkan pàtàkì kan tó jẹ́ pé mo máa ń lò jù, mo máa ń lò dáadáa daada, torí ẹ ni, ai, ọ̀pọ̀ ì, torí ẹ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ ìgbà mo máa ń lo fóònù mi pé mi ò dele ka iyè ìgbà mélòó tí mo máa ń lo fóònù mi ní ojúmọ́ kan.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, torí wípé ó máa ń jẹ́ kí ori wọn wú, ó sì máa ń jẹ́ kí ara wọn yá. Ní idi ẹ̀ yìí púpọ̀ ní àwọn òṣìṣẹ́ máa ń ṣe iṣẹ́ wọn kárakára, torí ó máa ń jẹ́ kí àwọn wò pé kí àwọn ba ṣiṣẹ́ kárakára dé ibìkan pé àwọn máa rí owó àfikún gbà ní ọwọ́ mi. Ní dí ẹ̀ yìí wọ́n máa ń ṣe iṣẹ́ kárakára, wọ́n sì máa ń ṣe iṣẹ́ wọn dáadáa bí mo ṣe fẹ́, bó ti tó àti bó ṣe yẹ. Ní díẹ̀ yìí, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún.

Báwo ni ìwà ìsọ̀wọ́ rẹ ṣe rí? Ìwà ìsọ̀wọ́ mi dá lọ́pọ̀lọpọ̀ torípé mo jẹ́ ẹnìkan tó ti mio ni wàhalà. Mo máa ń bá àwọn èèyàn ṣeré dáadáa ní ọ̀pọ̀lọpọ̀. Tábá ń sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà, mo máa ń bá àwọn òṣìṣẹ́ mi ṣeré dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ fún idi eyi ìwà ìsọ̀wọ́ mi dára gidi gan.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ torí ọjà ààbò jẹ́ nǹkan tó máa ń tó máa ń kó yan nínú ewu ìjàmbá ọkọ̀ fún ìdí èyí torí nǹkan tó dẹ̀ ṣe fún náà ni yẹ́n kó máa kó yan, kó má jẹ́ kí èèyàn ní àṣẹ tó pọ̀ nínú ìjàmbá ọkọ̀. Fún ìdí èyí ni mo ṣé máa ń lo ọjà ààbò nígbà tí mo ń gbá tí n gba tí mo bá wà nínú ọkọ̀ torí pé ó máa ń ó máa ń kó yànjọ nínú ewu ìjàmbá ọkọ̀.

Kí ni o máà n ṣe nígbà tí o bá sín? Àkọ́kọ́ náà, sísín jẹ́ nǹkan tó máa gbà mí tó máa n dábẹ́ ní pé ó máa n mú mi lára dá nígbà mí. Ìgbà mìíràn sì ni sísín máa n le, òbí ìgbà mìíràn sì ni ó sì máa n mú mi ní ìta pẹ́lú pé mi ò ní fẹ́ sín dáadáa. Àmọ́, nǹkan tí mo bá máa ṣe ó máa yàtọ̀ nítorí pé nǹkan tí mo máa ṣe tí mo bá wà níta kọ̀ní máa ṣe tí mo bá wà nínú ilé. Ní di ẹ ìbí tí mo bá wà níta tí mo bá ti fẹ́ sín àbí tí mo bá ti sín mo máa fọwọ́ bo imú mi kí ó má jẹ́ kí sísín yẹn kó kan ara àwọn èèyàn. Àmọ́ tí mo bá wà nínú ilé tí kò bá sí ẹnì kankan lọ́dọ̀ mi, mo lè sín láì fi ọwọ́ bo imú mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Amọ̀ ọ́ lójú àwọn ènìyàn tí mo máa ń bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí kìi ṣe mi ò lè máa dédé bá gbogbo ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Fun ìdí eyii? Àwọn tí mo bá mọ̀, àbí àwọn tí mo bá rí pé orí wọ́n pé, bóyá àwọn tó ti jẹ́ pé bóyá iṣẹ́ kan la iṣẹ́ wa tún jọ mọ́ra, tàbí bóyá mo mọ̀n wọ́n rí n bí kan iru nkan bẹ́yẹn. Iru awọn yẹn ni mo mọ̀ pé tí n bá pàdé nínú ẹ̀rọ ìgbésókè pé mo máa ń bá wọn sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ní, ní àkọ́kọ́ mo máa ń farabalẹ̀ kí n gbọ́ nǹkan tó bá fẹ́ sọ. Máa farabalẹ̀ kí n gbọ́ nǹkan to bá fẹ́ sọ torí a ò mọ ìrú eyàn to jẹ́. Fun idi éyìí, màá farabalẹ̀ gbọ́ nkan tó bá fẹ́ sọ, torí pé kí n lè kọ́ àwọn eko kankan tàbí àwọn àtúnṣe kankan tó yẹ kí n ṣe, pé màá ṣe, màá lè fi gbogbo àtúnṣe tó yẹ kí n ṣe àti nǹkan tí boya k yẹ kí n fi mọ́ ọjà mi, màá lè fi mọ̀ ọ́n ní kíákíá.

Bẹ́ẹ̀ ṣé o má ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni aláfọkàń ní mi jẹ́ onígbàgbọ́. N o jẹ́ onígbàgbọ́, mo ń di máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní orí kọre ní ọ̀pọ̀ ìgbà. Pé mo jẹ́ onígbàgbọ́ mo dẹ̀ fẹ́ràn, mo dẹ̀ fẹ́ràn ẹ̀sìn mi, mo dẹ̀ fẹ́ kí ǹkan kan bá ẹ̀sìn mi jẹ́ fún ìdí èyí mo má ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Àkọ́kọ́ ni bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni tí bá ti ronú nǹkan tẹ́lẹ̀, tí bá wá rí pé bí yà nkán tí mo rò yẹn bí a kò da àbí kì í kò ní ṣiṣẹ́ bó ti ṣe ó kó ṣiṣẹ́, mo máa ríi dájú wípé mo rò nǹkan mi, mi lè ní ṣe nǹkan tí mo rò tẹ́lẹ̀ yẹn mọ́. Nítorí pé tí mo bá rí i pé nǹkan tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ yẹn pé kò da, kò bú ojú mu àbí kò ní ṣiṣẹ́ bó ṣe ye kó ṣiṣẹ́ àbí ó máa pa àwọn èèyàn mi lára, màá ríi dájú wípé mo pàrọ̀ ọkàn mi, torí pé màá máa sọ fúnra mi wípé nǹkan tí mo fẹ́ ṣe yóò pé kò da kò yẹ kí n ṣe.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀, ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀, mo máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ water closet. Eyiti òyìnbo ń pè water closet. Òhun gangan ni mo ń lò ní ilé ìgbọ̀nsẹ̀ mi, torí pé máa ń jẹ́ kí n lè ṣe ìgbọ̀nsẹ̀ pẹlú ìrọ̀rùn gbogbo ẹsẹ̀ ò ní máa rọ̀ mí. Torí ẹ ni mo ṣe ń lò yẹn.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ṣe gun òde? Ìgbà tí mo lọ sí òde kẹ́yìn, òun ni ọ̀sẹ̀ tí ó kọjá. Òde tí ọ̀rẹ́ mi kan jẹ́ ṣe nù. Ó ṣe ọjọ́ ìbí. Ó wá ṣe Ó rọ, ó fà díẹ̀. Ó wá pè wà, "Ká wá, ká bá ọ̀un yayo ọjọ́ ìbí tó ń ṣe." Òde yẹn ni mo lọ kẹ́yìn ní ọ̀sẹ̀ tí ó kọjá.

Ṣé o máa ń pàdé àfojúsùn tìta rẹ? Àfojúsùn tìta. Mi ò ní àfojúsùn kankan níta. Fún ìdí èyí, mi ò kí ń pàdé àfojúsùn kankan níta.

Báwo ni o ṣe máa ń ṣe ìdún àdúrà? Ìdún àdúrà. Bí mo ṣe máa ń ṣe ìdáhùn àdúrà tèmi ni pé tí mo bá ti rí ìdáhùn tí àdúrà tèmi, màá kọ́kọ́ gbé gbà ọ̀pẹ. Iyen tumo sií pé màá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo orè tó ti ṣe fún mi pé mo rí ìdáhùn àdúrà. Àwọn ǹkan tí mo máa ń ṣe tí mo bá ti rí ìdáhùn àdúrà tèmi.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Rárá, mi ò kí ń gbé àpò ẹyin torí mi ò ṣe ǹkan tó máa ń gbé ẹyin rìn kiri. Tórí ìdí èyí, mi ò kí ń gbé àpò ẹyin, àmọ́ mo fẹ́ràn láti máa jẹ ẹyin ní ọ̀pọ̀ ìgbà torí pé ó máa ń dùn lẹ́nu, ó sì máa ń ṣe ara lóore. Tórí ìdí èyí, mo màá n jẹ ẹyin dáadáa, àmọ́ mi ò kí ń gbé àpò ẹyin rárá.

Gíga tó ò ga tó, bí mo ṣe ga sí, toripe mo ga díẹ̀ gan, mo bí mo ṣe ga sí, mo ti wọn rí àmọ́ mi ò rántí oyè tí mo wọ̀n nígbà yẹn pé bí mo ṣe ga sí, mi ò rántí oyè tí mo wọ̀n nígbà yẹn àmọ́ mo mọ̀ pé mo ga, n ná mọ̀ pé mo ga díẹ̀.